Báwo ni mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Báwo ni mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni bí mo ṣe rí pé wọ́n nílò ìgbọ̀wọ́ sí. Bí èèyàn bá ṣe nílò ìgbọ̀wọ́ sí, òun mo ṣe máa ń gba ọwọ́ wọn. Ẹlòmíì lé nílò ìgbọ̀wọ́ ní ti ọ̀nà ti owó, ẹlòmíì sì rẹ akọkọ ló fi nílò ìgbọ̀wọ́. Òǹkọ̀ tí wọ́n bá nílò tó sì wà ní ikàpá mi, òun ni mo máa ń lò.

Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí wọn lẹ́ẹ̀kọ̀kan nítorí èèyàn gbọdọ̀ mọ ẹni tí ó fẹ́ bá ṣiṣẹ́. So, nítorí di ẹ yìí mo máa ń ṣèwádìí wọn. Ẹni tí à ń bá ṣiṣẹ́ pọ̀, ẹni tí èèyàn fẹ́ bá ṣiṣẹ́, èèyàn gbọdọ̀ mọrú ẹni tí wọ́n ń ṣe.

Ngbà wo ni mo kẹ́yìn ní ààlà burúkú? Nígbà wo ni mo kẹ́yìn ní ààlà burúkú? A! Mi ò lè rántí mọ́, nítorí pé èmi ìṣá bá rántí gbogbo nǹkan bẹ́yẹn. Mi kì í sábà rántí àwọn ààlà tí mo bá lá sẹ́yìn. E nítorí ìdí èyí, mí i rántí ngbà tí mo rántí tí mo ní i ààlà burúkú.

Ṣé mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn? Rí, ìlú pé oríṣiríṣi ìlú pé mo lọ láti ìlú kan kúrò ní Nàìjíríà lọ sí ibòmí, ìyin un mi ò tíì rìn rí. Ṣùgbọ́n pé nínú Nàìjíríà o, pé ìlú kan sí ìlú kan nínú Nàìjíríà mo ti lọ dáadáa.

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà? O máa ń tó, ó máa ń gbà mí tó bí ọgbọ̀n ìṣẹ́jú, thirty minutes. Ọgbọ̀n ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú sí bí kì í ṣa kin tó wákàtí kan. Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kí tó wákàtí kan. Láàárín wákàtí kan mo ti dé ibi iṣẹ́

Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin train rí? Rárá, mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Àti torí omi àti ti irin, mi ò ti, mi ò ti rìn pẹ̀lú ẹ rí. Ṣùgbọ́n mo mọ̀ pé ọjọ́ kan, nípe ọjọ́ kan, tí máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Báwo ni mo ṣe máa ń gba ìyìn? Ní táwòn ènìyàn bá yín mi, èmi kì í gbà sórí jù nítorí pé mo mọ̀ pé kò jù tí mo lè ṣe ní kàpá mi lọ. Nítorí idí ẹ̀yìí pé ẹni kankan bá yín mi, màá kà sí pé wọ́n mọ yíyí, wọ́n mọ rírì ohun tí mo ṣe ni. Èmi ò ní kà sí pé ẹ̀tọ́ mi ni láti kà ni fún wọn láti yìn mi.